Oríṣìíríṣìí àwọ̀ ni mo fẹ́ràn ṣùgbọ́n àwọ̀ tí mo fẹ́ràn jù lọ òun ní àwọ̀ aláwọ̀ ewé tí àwọn olóyìnbo máa ń pè ní green. Àwọ̀ yìí òun ni mo fẹ́ràn jù lọ nínú gbogbo àwọn àwọ̀ yòókù.

Rárá, èmi kò fẹ́ràn láti wà ní òru. Mo fẹ́ràn láti wà ní ojú ọjọ́ ní ìgbà tí èèyàn le rí ohun gbogbo bí ó ṣe ń lọ. Nítorí pé ojú ọjọ́, ó jẹ́ ohun tí èèyàn le rí kedere.

Rárá, èmi kì í lo ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́. Mo fẹ́ràn kí ohun tí mo bá fẹ́ ṣe tàbí ohun tí mo bá gbọ́ kí ó má já géérè sókè. Í dí nìyí tí mi ò kí máa fi ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ rárá.

O ti pe jọjọ ti mo ti kẹ́yìn lọ rí dọ́kítà. Ẹ̀ ọdún tó kọjá ni mo kẹ́yìn lọ rí dọ́kítà ní ilé ìwòsàn nígbàtí ó dàbí ẹni pé ara mi kò yá. Ẹ̀ ìgbà ná ni mo kẹ́yìn lọ rí dọ́kítà láti ṣe àyẹ̀wò ara mi áti gba ìtọ́jú tó péye.

Ọjọ́ àbámẹ́ta tí ó jẹ́ òpin ọ̀sẹ̀, òun ni ọjọ́ tí mo máa ń ṣe ìmọ̀tótó ilé mi. Èyí ni pé láti ọjọ́ kíní títí dé ọjọ́ kẹfà ọ̀sẹ̀ ni mo máa fi ń ṣe iṣẹ́. Ṣùgbọ́n ìparí ọ̀sẹ̀ ni mo máa fi ń wà ní láti ṣe ìmọ̀tótó ilé mi.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí isẹ́ mi ó dan mọọrán ní ọ̀pọ̀lọpọ̀. Nígbà tí mo bá lọ sí ibi isẹ́, mi ò ní ìjà tàbí ááwọ̀ kankan pẹ̀lú ẹni tí ó jẹ́ olórí ilé isẹ́ mi.

Kí ọlọ́run má jẹ kí arogun ẹkún. Ó ti pẹ́ mi ò lè rántí ọjọ́ tàbí ìgbà tí mo kẹ́yìn sunkún. Èmi ò lè rántí rárá boya yiò ti tó bí ọdún mẹ́ẹ̀dógún sẹ́yìn tí irú nǹkan bẹ́ẹ̀ tí ó ti ṣẹlẹ̀